Bẹ́ẹ̀ni mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn, ṣùgbọ́n mo máa ń kọ́ nípasẹ̀ ẹ̀rọ kọ̀ǹpútà alágbèéká tí ó sì máa ń fi ránṣẹ́ sí àwọn ènìyàn lórí Íńtánẹ́ẹ̀tì. Nítorí pé láyé òde òní, a kò i lo kíkọ lẹ́tà pẹ̀lú ọwọ́ pẹ̀lú pépà ìkọ̀wé tàbí ìwé mọ́.

Bí mo ṣe ma n ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi ni wípé ní àárọ̀ ọjọ́ náà ń ò dùpẹ́ lọwọ Ọlọ́hun fún ìpamọ́ wipe o ti ẹ dá ẹ̀mi mí láti jẹ́ pé kí n lè, o dá ẹ̀mi mí sí láti jẹ́ pé kí n rí ọjọ́ náà. Ohun kejì ni pé ní ilé mi, a máa ṣàjọyọ̀ nípa ṣíṣe oúnjẹ, gbogbo wa a ó gbádùn a ó yọ̀ àti pé tí nígbà míràn lè ra àkàrà òyìnbó láti jẹ́ pé kí a gé kí gbogbo wa ba lè gbádùn ara wa a ó mu ọtí ẹlẹ́rìndòdò náà si.

Mo ní ìmeèlì tó ń jẹ́ Gmail, ó jẹ́ ọ̀kan nínú àwọn ìmeèlì tí àwọn ènìyàn máa ń lò ní ayé òde òní. Tí bá ti lọ síbẹ̀ lórí fóònù mi, mo máa ṣi, wọ́n sì yẹ̀ wò. Tí ẹnìkọ̀ọ̀kan bá ṣe àtẹ̀jíṣẹ́ ọ̀rọ̀ sí mi tàbí níbi tí mo ti ń retí pé kí wọ́n bá mi sọ̀rọ̀ nípa ohun kan tàbí òmíràn, iyí tí ó bá jẹ́ pé kò, kò ń ṣe nǹkan tí mò ń retí tàbí ní pé ó kọ̀ jẹ́ àtẹ̀jíṣẹ́ to ye pé àwọn ènìyàn fẹ́ fi tà nkàn fún mi, mo máa pa àwọn yẹn rẹ́. Mo máa wó àwọn ìmeèlì tó jẹ́ pé ó ti, tó ṣe pàtàkì sí mi, mo máa ṣi, mo máa wò, màá sì ṣe ìdáhùn èyí tó bá jẹ́, tó bá ní ṣe pé kí n dáhùn.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi ohun ọ̀ṣọ́ sára nítorí pé ohun ọ̀ṣọ́ máa ń jẹ́ kí olùwà ẹ wò dáradára àti pé tí àwọn èèyàn bá rììyàn, wọ́n à ẹni yìí, ó jẹ́ ọmọ Yorùbá, ó sì jẹ́ ẹni tó múra ní ọ̀nà tó yanran. Ní bàkan náà tí èèyàn bá fi ohun ọ̀ṣọ́ sára, ó máa ń jẹ́ kí àwọn èèyàn kó ní tẹríba fún ẹ láti jẹ́ pé kí wọ́n mọ̀ pé ẹni gidi ni ẹni yìí.

Ní gbogbo igba emí ni maa, mó tie lè yà a, màa yà a sí orí fóònù mi, ki n bá le mọ ọ̀nà tì mó má tọ̀, tàbí ìbí ti mó n lọ, tàbí ẹni ti mó fè lọ bá, nkàn ti mó fè ṣè, mó lè kọ o sílẹ, mó lè yà a sórí fóònù mi, mó ṣì lè wàyàn to jẹ pé bóya ò súmọ́ bẹ, à bó ti lọ síbẹ ri, láti bèèrè, ní pé à ẹni yii ó, kó tọ̀ mi sọnà, tàbí kó sọ nípa ohun náà.

Lẹ́ẹ̀kọ̀ọ̀kan mo máa ń jẹ gúúmù. Nígbà tí bóyá a lọ fún ìṣóòru tí mo fẹ́ sùn, n kò lè jẹ ẹ́ ní kékeré ni kò ṣe nǹkan tí mo fẹ́ràn nítorí pé ó lè ba eyín ènìyàn jẹ́. Nítorí náà, mo kan máa ń jẹ ẹ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí n bá fẹ́ sùn ta bá lọ fún ìṣòro. Kò ṣe nǹkan tí mo fẹ́ràn ṣùgbọ́n nítorí pé mo ń lò ẹ̀ nígbà náà.

Bẹ́ẹ̀ni, mo máa ń ní àwọn àkókò àti ìgbà tó jẹ́ pé mi kì í lo ẹ̀rọ ayárabíàṣá. Àwọn àkókò yìí, ó jẹ́ àwọn àkókò tí mo fẹ́ kí àwọn nǹkan bíi báyẹn kó dá mi láàmú. Nítorí pé kí ẹ̀rọ ayárabíàṣá kó tó wá, ó ní nǹkan ta a máa ń lò, ó ní a ń gbégbé ayé tó jẹ́ pé láì, láìṣé pé ká gbẹkẹ̀ lé ẹ̀rọ ayárabíàṣá. Nítorí náà, mo ti, mo ti dúró láìlo ẹ̀rọ ayárabíàṣá ní ìgbà kan rí àti ní àkókò ìsín. Mo lè ṣe láì má lò. Tí n bá kọ̀ wọ́n pé, a, mo fẹ́, mo fẹ́ jẹ, mo fẹ́, mo fẹ́, mo fẹ́ ro ọ̀rọ̀ ayé mi tàbí mo fẹ́ ṣe àwọn nǹkankan tí ò nílò ẹ̀rọ ayárabíàṣá.

Bẹ́ẹ̀ni o, mo fẹ́ran àwọn àlọ́ àpanilẹ́rìn nítorí pé ó dá kí èèyàn máa rẹ́rìn. A ti ẹ sọ nínú bíbélì pé ẹ̀rín ó dàbí òògùn ni. Òògùn tó ń mú ara ẹni yá gagá. T'èèyàn bá ń rẹ́rìn, ojú ẹ kò ní máa rún, kò ní, kò ní dàbí pé bóyá nǹkan kan ṣẹlẹ̀ sí yan ẹ. Ẹ̀rín lè jẹ́ kí ń gbàgbé wàhálà ayé yìí ná. Nítorí náà ó dá kí èèyàn tí ẹ́ máa ń rẹ́rìn. Nítorí náà èmi fẹ́ran àwọn àlọ́ àpanilẹ́rìn.

Bẹ́ẹ̀ni, èmi máa ń fi aṣọ ìbora bo ara mi tí n bá ń sùn nítorí pé atẹ́gùn le fẹ́ tàbí fi ń fáànù, kí ó fẹ́ dé bí pé òtútù máa fẹ́ máa mú mi. Nítorí náà, láti jẹ́ pé kí n má gba catarrh láàyè, mo máa ń fi aṣọ ìbora bo ara mi ní gbogbo ìgbà tí ẹni kò ṣe kò di fi ṣe nígbà àkókò òtútù nìkan. Nítorí mi ò fẹ́ kí atẹ́gùn kó sí mi ní àyà.

Omi tí mo máa ń mu ní ojoojúmọ́ fẹ́ lè tó abọ́ ike ọ̀dà kan tàbí omi tí a ń pè ní omi tó mọ́ bí ọ̀nà mẹ́rin sí márùn ún ni mo máa ń mu. Èmi fẹ́ràn kí ń má a mu omi gan nítorí àwọn dókítà gan náà sọ pé kí a mu omi kọ́ọ̀pù bí mẹ́jọ ní ojúmọ́. Omi da fún ara gidi gan, ó máa ń fọ̀dọ̀ti kúrò lára, ó sì máa ń jẹ́ kí ó má a lé àwọn àìsàn kúrò ní ara náà.

Ní ìgbà kan tí ẹ lẹwà tí mò ń ṣiṣẹ́ ní ilé iṣẹ́ kan, mo máa ń mu coffee dáradára. Ṣùgbọ́n nígbà tó wá yá, ó ní ilé iṣẹ́ kan tí mo bá ṣiṣẹ́, mi ò kì ń mu coffee. Ní ìdí tí mo ṣe máa ń mu coffee nígbà náà, òun ni pé kó máa le jẹ́ kí n sùn, kí ojú mi bá lè là kedere àti pé ọ̀fẹ́ ni wọ́n má ń fún wọn nígbà yẹn. Nítorí náà, mo fẹ́ràn láti máa mú, torí pé tí n bá mú, mi ò ní lè sọ pé kí n ra oúnjẹ tó pọ̀ náà ni àkókò náà.

Bẹ́ẹ̀ni mo fẹ́ iṣẹ́ tí ó bá lè gbé mi lọ sí ìlú mìíràn tàbí tí iṣẹ́ bá gbé mi lọ sí ìlú mìíràn, kò sí nǹkan tí mò lè, mò lè ṣe tí àǹfàní náà tó bá jẹyọ má a ṣe. Nǹkan kan tó lè jẹ́ kí mà lè ṣe irú nǹkan báyìí, òun ni tí ó bá fi ààyè gba kí n mú àwọn mọ̀lẹ́bí mi dání láti jẹ́ pé kí wọ́n tẹ̀lé mi lọ sí ìlú mìíràn yìí. Ohun, ohun eléyìí ni ètò tí mo ní.

Èmi gẹ́gẹ́ bí ẹnìkan mi ò fẹ́ràn láti máa jiyàn. Nítorí pé tí mo bá ti sọ òótọ́ ọ̀rọ̀, èmi nígbàgbọ́ wípé biá sọ òótọ́ ọ̀rọ̀ a ó kú, bá sọ́ a ó kú, ẹni tí òótọ́ ọ̀rọ̀ tí kò bá lè gbà mọ́ra òun ló wá kú fun. Mí kò fẹ́ràn kí ń máa jiyàn tí mo bá ti sọ ohun tó wà lọ́kàn mi tàbí ohun tó ṣẹlẹ̀ tẹ́ní na ò bá dẹ̀ gbà, wáhala tìtì wọn nìyẹn.

Dáradára, ní gbogbo ìgbà gan ni mo máa ń kọ àwọn nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Nítorí Íńtánẹ́ẹ̀tì ti fún wa ní àǹfààní láti jẹ́ kí a máa ní àwàwí ìṣe ní pé a ò mọ ǹkan kan tàbí nǹkan báyìí a mo lè ṣe. Kò sí nǹkan tí a fẹ́ ṣe ta fẹ́ mọ̀ tí ò sí lórí Íńtánẹ́ẹ̀tì. Ọ̀lẹ ni kan ló máa ń npe àh. Ẹ̀n, kò sí ẹni tí ó máa kọ́ mi tàbí mo lòwo láti kọ́ tàbí láti mọ ohun yìí. Nítorí pẹ̀lú Íńtánẹ́ẹ̀tì, ènìyàn lè kọ́ nǹkan tí ó bá fẹ́

Bẹ́ẹ̀ni, mo ń bá àwọn èyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè, kò sí, nítorí mi bí, èmi nígbàgbọ́ wípé bí bá àwọn ènìyàn sọ̀rọ̀, ó máa ń jẹ́ kí èèyàn ní àwọn ànfàní kan, lájẹ́pe tí èèyàn máa ń jẹ, ó lè máa jẹ lónìí, ó lè jẹ ọ̀la ni, kò sí bó ṣe le rí. Níní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ènìyàn, ó jẹ́ ǹkan tí o ẹ pé ó lè ràn yàn lọ́wọ́ ní ilé ayé yìí. Nítorí náà, mo máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè.

Bẹ́ẹ̀ni mo ní nọ́ḿbà orílẹ̀ àwọn nǹkan báyìí, a lè rí wọn ní orí Íńtánẹ́ẹ̀tì nítorí pé àti ẹ̀rọ alágbèéká àti ẹ̀rọ àti Íńtánẹ́ẹ̀tì ó fún wa ní àǹfààní láti jẹ́ pé àwọn irú àwọn ọ̀rọ̀ báyìí tàbí àwọn nǹkan báyìí, a lè rí wọn láì ṣe wàhálà.

Kí lo má n mú mi tayọ ju àwọn alábàáṣi iṣẹ́ pọ̀ mi? Òní pé èmi má n kojú mọ́ iṣẹ́ mi. Ǹkan tó bá ní kí n má ṣe, mò n ṣe. Mo sì fẹ́ràn láti jẹ́ pé àkókò mi, mi kì í lò fún nǹkan ju iṣẹ́ tí n bá n ṣe lọ. Bẹ́ẹ̀ ni mo má n gbìyànjú láti jẹ́ pé kí n tètè dé ibi iṣẹ́ àti wípé tí àǹfààní bá yọ sílẹ̀ láti gbà fún ilé iṣẹ́ ní ìmọ̀ran, mo má n ríi dájú pé wọ́n gbọ́ ọ̀rọ̀ láti ẹnu mi àti láti jẹ́ pé kí wọ́n mọ nǹkan tó lè jẹ́ ohun ìtusílẹ̀ tàbí ohun tó má n mú Ìlọ̀wọ̀síwájú bá ibi iṣẹ́.

Ohun tí mo fẹ́ràn nínú ice cream, òun ni wípé bi ó ṣe é máa ń mú ẹnu àti ọkàn èyàn tútù. Tí èyàn bá là, àgàgà tó bá jẹ́ ice cream tó jẹ́ pé kò ṣe pé ọrùn ti pá kó tó fún èyàn. Ó jẹ́ ohun tí èyàn máa ń gbóhun pé à, tí eeyan ba ṣẹ̀ṣẹ̀ bọ́ dé láti inú ọrùn tàbí ó ń lọ nínú òrùn tó wà la ice cream, kò ní jẹ́ kí ìrìn àjò yẹn kó gúnni níni ara.

Èmi gẹ́gẹ́ bí ẹni kan, mo máa ń tọ́jú kọ́kọ́rọ́ mi sí àpò ni. Nítorí pé tí kọ́kọ́rọ́ bá sọnù àti jálẹ́kùn, ó máa ń jẹ́ nǹkan tó máa ń dùn ni. Nítorí náà, mo máa ń tọ́jú kọ́kọ́rọ́ mi sí àpò. Mo sì rí dájú pé gbogbo wa, àwa lánì lè, gbogbo ènìyàn ló ní kọ́kọ́rọ́ ti wọn ní ọ̀tọ̀ọ̀tọ̀

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe àtúnlo nǹkan. Èmi tí è máa ń fẹ́ràn kí n ra nǹkan, kí n ba lè ṣe àtúnlo rẹ̀ nítorí èyí jẹ́ ọ̀nà tí èèyàn lè fi ṣọ owó ní ni ná. Èèyàn o gbọdọ̀ ná owó bí àpá. Tí èèyàn bá ra àwọn nǹkan tó jẹ́ pé ó lè mú èèyàn tún lò, ẹ máa rí pé èèyàn má máa ná owó tí ò yẹ kó ná ní ìgbà mìíràn.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn yíya àwòrán. Tẹ́lẹ̀tẹ́lẹ̀, mo máa ń wò pé kò sí ǹkan tí yíya àwòrán tó ní fi ṣe ṣùgbọ́n nígbà tí mo dàgbà si, ó jẹ́ kí mo mọ̀ wípé tí a bá ya àwòrán ohun tó ṣẹlẹ̀ lánàá, a lè máa rí ohun tí a fi rántí rẹ̀ ní ọjọ́ iwájú tàbí ọjọ́ ti òní àti wípé kò sí bí ọpọlọ ènìyàn ṣe le dánmọ́rán tó kò lè rántí gbogbo ǹkan tó ṣẹlẹ̀ ní àtẹ̀yìn wá. Nípasẹ yíya àwòrán, ó jẹ́ kí èyàn lè rántí gbogbo ǹkan tí ó ṣẹlẹ̀ ní ọjọ́ pípẹ́ sẹ́yìn sí.

Bẹ́ẹ̀ni mo mọ orúkọ mi dáradára. Orúkọ mi ni Adedayo. Èyí tó túmọ̀ sí pé ọ̀rọ̀ Adé ó di ayọ̀. Ayọ̀ tó jẹ́ ìdùnnú. Orúkọ yìí, ìtumọ̀ rẹ̀ ó jẹ́ ìtumọ̀ tí ó lágbára gidi gan-an, mo sì fẹ́ràn orúkọ mi.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn àbí mo jẹ́ èèyàn tó máa n ṣe ètò nǹkan nítorí pé ẹni tó bá n ṣe ètò nǹkan, nǹkan náà á bọ́ sí àṣeyọrí ni. Ẹ̀yàn tí ó bá dẹ́ n ṣe ètò láti ṣe nǹkan, nǹkan tó ń ṣe ètò fún ò máa jẹ́ kó ṣe àṣepé àti àṣeyọrí ni. To ri ẹ, ti èèyàn o bá ṣeètò nǹkan, ó ń ṣe ètò láti kùnà ni àti pé ètò tí èèyàn bá ṣe kò sí bó ṣe lè wá sí ìmúṣẹ.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń kan àwòrán ilé. Ẹ̀mi gẹ́gẹ́ bí ẹnìkan. Kò sí, bí mo ti sọ tẹ́lẹ̀ pé kò sí ǹkan tí èèyàn o lè kọ́, lati jẹ́ kó mọ̀ ó sì lè ṣe. Tí nbá ti rí ohun tí a fi ń lú ìgì àti èṣó, o ti tan. Bí mbá ti ẹ̀ mọ̀ ṣe gan, mo lè kọ lórí Íńtánẹ́ẹ̀tì bí a ṣe ń ṣe eléyìí.

Ibi tí mo fẹ́ lọ sí fún ìsinmi, ó ní ìlú kan tí a ń pè ní Bali. Ìlú yìí, ó jẹ́ ìlú tí mo ń wojú pé mo lè, mo lè lọ síbẹ̀ pẹ̀lú ìdílé mi láti lọ ṣe ìsinmi. Nítorí pé ó jẹ́ ìlú tí ó lomi, tó ní agbègbè tí ó, tí ó dánilọ́rùn gidi gan.

Dídáríji àwọn ènìyàn kò ṣe ǹkan tí ó rọrùn ṣùgbọ́n mo ti kọ́ nílé ayé wípé tí a bá dáríji ẹni, a kò ṣe pe aa ti ẹ́ se ẹni náà láǹfààní bí kò ṣe ara wa la ṣe ní àǹfààní. Àfi tí o bá ń jẹ́ ọmọ ọlọ́run ní oo ṣùgbon tó bá jọ́mọ́ ọlọ́run, o máa ní òye pé to bá dáríji ènìyàn, o ń ṣe ara rẹ ní àǹfààní nítorí pé ọlọ́run ó pa ní òfin fún wa pé kí a dáríji ọmọlàkejì wa àti wípé tí ènìyàn bá dáríji àwọn ènìyàn, ó dà pe oo yọ okùn kúrò ní ọrùn ara rẹ. Pápá jù lọ, kò ṣe pé ó máa ń rọrùn láti ṣe eléyìí ṣùgbọ́n ó jẹ́ ohun tí ó jẹ pé ènìyàn ní láti ṣe fún ara rẹ̀.

Gẹ́gẹ́ bí mo ti sọ tẹ́lẹ̀ wípé mo fẹ́ràn orin tó máa ń yin Ọlọ́run lógo. Bí n bá wà nínú ọkọ̀ mo máa ń gbọ́ orin tó máa jẹ́ kí kí ń yin Ọlọ́run lógo àti mú nù mi dùn. Bí bá ṣe ń wa ọkọ̀ mo máa ń gbọ́ àwọn orin yìí láti jẹ́ pé kó lè ba lè jẹ́ kí n gbọ́kàn mí sí ojú kan láì ro ohun mìíràn.

Ìgbà mìíràn mi kì í jẹun ní ọ̀sán nítorí pé èyàn o lè máa fi ọwọ́ méjèèjì jẹun. Kò sí ẹṣe npé torí bóyá ǹkan kan ò fà, o rí i pé kí ni pé èyàn jẹun ní ẹ̀ẹ̀mẹta lójú lmo mọ́fún. Kò sí òfin tó sọ pé èyàn gbọdọ̀ jẹun láàárọ̀ lọ́sàn án àti ní alẹ́ ṣùgbọ́n nígbà tí mo bá fẹ́ jẹun, wọn kò lè wá hun fẹ́ẹ́rẹ́fẹ́ tí ò ní wúwo jẹ́ kí n wúwo jù láti jẹun ní ọ̀sán nítorí oúnjẹ alẹ́ kò ní pẹ́ tó náà.

Bẹ́ẹ̀ ni ó máa ń rọrùn nígbà tí ń bá, tí ń bá sùn. Mo máa ń rọ orí mi pẹ̀lú fùkẹ̀fùkẹ̀ àti wípé ibùsùn tí mò ń sùn ó jẹ́ ibùsùn tó tóbi tó sì dára. Tó jẹ́ pé tí ò bá ṣe pé èèyàn ní àìsàn àìrórun sùn tó bá sùn sórí rẹ̀ ní ìṣẹ́jú àáyá yóò sùn.

Bẹ́ẹ̀ni, dáadáa ní ọ̀pọ̀ ìgbà mo ti rin ìrìn àjò lọ sí ìlú mìíràn, boya mo lọ se nǹkan tàbí ohun mìíràn. Èyí sì ti fún mi ní àǹfààní láti rí n pé ilé ayé ó ju agbègbè mi lọ, ó sì ju ohun tí mo ń rí lọ. Nítorí náà, èmi ti lọ sí ìrìnàjò lọ sí ìlú mìíràn ní ìgbà tó pọ̀ yanturu.

Mo máa ń pàrọ̀ ọkàn mi, nípa sísáré, nípa jíjòkòó kí má rò nkankan, àkedijù mi, maamaa wo nnkan bí nnkan ṣe ń lọ nínú ayé mi. Èyí jẹ́ àwọn ọ̀nà tí mo máa ń lò, tí mo máa ń ṣe láti pàrọ̀ ọkàn mi rẹ́.

Bẹ́ẹ̀ni o, mo máa ń gba àwọn ìmeelì àìwúlò nítorí pé àwọn ẹlòmíràn bóyá wọ́n lọ ra ìmeelì mi, tí wọ́n kò máa máa fi ránṣẹ́ sí àwọn èrò púpọ̀. Àwọn ìmeelì àìwúlò yìí tí bá ti rí wọn, mo máa ń pa wọ́n rẹ́ ní ẹsẹkẹsẹ ni. Nítorí pé mo mọ̀ pé wọn ò wúlò fún mi àti wípé èmi ò ti ẹni fẹ́ràn kí ń ṣí ìmì nínú wọn. Nítorí pé wọ́n lè jẹ́ ọ̀nà tó jẹ́ pé wọ́n fẹ́ àwọn tí wọ́n fi ránṣẹ́, wọ́n lè fẹ́ fi ṣe ohùn ibi tàbí ìjàmbá fún èèyàn.

Èmi fẹ́ràn àjọ̀dún Kérésìmesì nítorí ó jẹ́ àkókò tí a máa ń wo ìbí Kristì, ó sì jẹ́ àkókò tó jẹ́ pé gbogbo ènìyàn ní gbogbo orílẹ̀ èdè tí wọ́n má a ń, tó má a ń ṣàjọyọ̀ láti jẹ́ pé kí a lọ kí ara wa àti kí á gbádùn ara wa.

Bátìrì fóònù mi kò ń dúró àfi tí iná orí rẹ̀ tó bá ti tán. Èyí kò sì ń ṣẹlẹ̀ ní gbogbo ìgbà, ó máa ń ṣẹlẹ̀ nígbà tí kò bá sí iná tàbí tí a bá lè tan ẹ̀rọ iná ní àkókò kan tàbí òmíràn. Bátìrì fóònù mi, ó máa ń ṣiṣẹ́ dáradára.

Bí mo ṣe máa ń rí dájú pé ọjà mi dára, òun ni pé tí àwọn òṣìṣẹ́ tó bá ń kó ọjà náà, mo máa ń rí dájú pé gbogbo nǹkan tó yẹ kó wà níbẹ̀ tàbí tó yẹ kó ń ṣe, gbogbo wọn ni wọ́n ṣe ní dájúdájú àti wípé ó ní àwọn, àwọn ará ibi iṣẹ́ tó máa ń wo àṣepé ọjà náà láti jẹ́ pé ó wà dáradára.

Rárá o, èmi jẹ́ ẹni tí ó máa ń jẹ ẹran dáadáa. Mo fẹ́ràn ẹran jíjẹ, àti wípé èmi nígbàgbọ́ wípé ẹran ó ní ohun rere tó máa ń ṣe fún ara ènìyàn. Mo sì fẹ́ràn bó jẹ́ ẹran tí adìẹ ni, bó jẹ́ tí màlúù, bó jẹ́ tí ewúrẹ́ tàbí àgùntàn, èmi fẹ́ràn láti máa jẹ ẹran dáradára ní gbogbo ìgbà.

Mi ò ní ìrora tí ń bá, nígbà tí ń bá ń bá àwọn èèyàn sọ̀rọ̀ níwájú, ní ibi tí èrò bá pọ̀ sí tàbí níwájú àwọn ènìyàn. Nítorí pé bí ń ṣe ń dàgbà láti kékeré ni mo ti ń kọ́ bí bá àwọn ènìyàn sọ̀rọ̀. Ó sì jẹ́ nkan tó ti mọ́ mi lára, tó jẹ́ pé ìgboyà ìyẹn ti wà nínú mi láti kékeré wá títí di ìsìn lọ.

Tí àǹfàní bá yọ láti jẹ́ pé kí èmi àti oníbàárà kí á jẹun kí n tó ta ọjà fún, ń jẹun pẹ̀lú ẹni náà ṣùgbọ́n kò ṣe ohun tó, tó jẹ́ gbọ́n tó pọn dandan láti jẹ́ pé kí n ṣe, nítorí pé ní pàpajùlọ nígbà gbogbo wọ́n kò fẹ́ ta ọjà wọn láti jẹ́ pé kó kúrò ni.

Bẹ́ẹ̀ni, èmi máa ń jẹ oúnjẹ tó lérò fún ìlera nítorí pé ìlera ni ọrọ̀. Kí làǹfààní pé eeyàn jeun tó jẹ àṣàwọ́ oúnjẹ lásán, láìṣe pé oúnjẹ náà yóò ní ohun rere tí yóò ṣe ní ara. Nítorí náà, èmi máa ń rí dájú pé àwọn oúnjẹ tí mo bá jẹ láàárọ̀ lọ́sàn-án àti ni alẹ́, mo máa ń jẹ ohun tí yóò ṣe ara mi lẹ́yìn oore, tí ó sì fún mi ní ìlera dáradára.

Báwo ni mo ṣe máa n yanjú àwọn ìṣòro ẹ̀rọ ayára bí àṣá? Àwọn kan wà tó jẹ́ pé iṣẹ́ ohun tó máa n ṣe nìyí. Nítorí náà tí ìṣòro ẹ̀rọ ayára bí àṣá tó bá ti ṣẹlẹ̀ máa lọ bá wọn tàbí ká fi àtẹ̀ránsẹ́ sí wọn láti jẹ́ pé kí wọ́n mọ̀ pé ìṣòro yìí ò ti ṣẹlẹ̀. Àti wípé kò sí ìṣòro lórí ẹ̀rọ ayára bí àṣá tó lè ṣẹlẹ̀ tí èèyàn ò lè rí lórí Íńtánẹ́ẹ̀tì. Ajepe ke èèyàn yẹ̀wò kó ba lè mọ bí ó ṣe lè ṣe, àti wípé ìmọ̀ èyí ò wà lórí Íńtánẹ́ẹ̀tì tí ẹnikẹ́ni tí ó lè fi ṣe fún ara wọn.

Rárá o, eyín ò kí ń fọ́ mi. Eyín ò dùn mi, bẹ́ẹ̀ ni kò sì fọ́ mi. Éh, àwọn nǹkan wà tó jẹ́ pé Bóyà tórí pé ó jẹ́ àìsàn láti ìdílé wọn tàbí nǹkan míì ló ń jẹ́ kí eléyìí kò ṣẹlẹ̀ sí wọn, ṣùgbọ́n kò sí ǹkan tó máa ń ṣẹlẹ̀ sí èmi gẹ́gẹ́ bí ẹni.

Fún isẹ́ tí mò ń ṣe, mò nílò káàdì láti fi ṣe iṣẹ́. Nítorí náà kò ń ṣe gbogbo iṣẹ́ lè yan nílò káàdì láti ṣiṣẹ́. Èmi gẹ́gẹ́ bí ẹni kan, mo rántí ìgbà kan tí mò ń bá ilé-iṣẹ́ kan ṣiṣẹ́, mo ní káàdì nígbà náà to jẹ pé mò ń lò ó fún ibi iṣẹ́. Nítorí náà kò ń ṣe gbogbo iṣẹ́ òun ló nílò kí èèyàn ní káàdì.

Èmi fẹ́ àkókò Kérésìmesì dáradára nítorí pé ó jẹ́ àkókò àjọyọ̀, ó jẹ́ àkókò ìdùnnú, ó jẹ́ àkókò tí a máa ń, a máa ń wo ibi Jésù Kristi, tá a máa ń rántí ibi Jésù Kristi àti wípé ó jẹ́ àkókò tí ẹbí àti ará tá a máa ń jùmọ̀ gbé orúkọ Olúwa ga.

Èmi ò kín pá owó pamọ́ nítorí pé kò sí ǹkan tí ta lè bò láṣiri ní abé ayé. Pápá jù lọ ní ilé tí mò ń gbé, kò sí ǹkan tó mi fẹ́ fi pípa owó mó tí mò fẹ́ fi ṣẹ. Gbogbo wa la mọ iye ta ní àti pé àṣírí lórí ọ̀rọ̀ owó kò ṣe ǹkan tó da ní inú ìdílé. Nítorí náà èmi kì í pa owó mú àpamọ́

Bẹ́ẹ̀ni mo máa ń tan Ìkíni lóri fóònù mi nítorí pé ó máa jẹ́ ọ̀nà tí, tí èèyàn máa ṣe wò wàá rí èèyàn bíi pé ẹni yìí o ní ẹ̀kọ́ tí ò bá kíni lóri fóònù. Nítorí náà, láti jẹ́ pé kí èèyàn fi le fihàn pé à mo jẹ́ ọmọ Yorùbá tó sì gbọ́ takọ́ tó gba ẹ̀kọ́. Nítorí náà mo máa ń tan Ìkíni lóri fóònù mi.

Mọ máa ń rántí àwọn àdéhùn mi, tí n bá kọ wọn sílẹ̀ tàbí tí a bá rán mi létí. Nítorí pé ẹ̀yàn lè ṣàdéhùn nígbà mìíràn kó ti gbàgbé pé a, òun ṣe àdéhùn yẹn. Ṣùgbọ́n tí a bá rán mi létí tàbí níbi tí n bá kọ́ si, tí n bá rí, mo máa ríi dájú pé mọ ṣe àdéhùn. Nítorí pé ọ̀rọ̀ ẹni ó jẹ́ agbára ẹni, ó jẹ́ ohun tí àwọn ènìyàn máa ṣe rí pé a, ẹni yìí ó jẹ́ olóòótọ́ tí ó bá mú ọ̀rọ̀ ara rẹ̀ ṣẹ.

Bẹ́ẹ̀ni mo ní orúkọ ìnagijẹ, ẹ́ kò ṣe gbogbo èèyàn ló mọ orúkọ yìí àfi èèyàn kan tàbí méjì, tí ìyàwó mi sì jẹ́ ọ̀kan nínú wọn. Orúkọ yìí ó jẹ́ ìlàjídàyọ̀ tó jẹ́ dìde. Ó jẹ́ orúkọ tí ó máa ń mú wú mi lórí tí a ba pè mí nípa rẹ̀

Èmi fẹ́ràn àwọn bàtà àdáyébá tó máa ń ti ò wúwo tó sì fẹ́rẹ́ ń lẹ̀. Àwọn bàtà tó jẹ́ pé èèyàn lè wọ̀ lórí i, bó jẹ́ búbà ìṣọ̀rọ̀ ni o, bó jẹ́ àwọn aṣọ ayé òde ni o, mo fẹ́ràn wọ́n gidi gan láti máa wọ̀. Bàtà tí èèyàn bá wọ̀ ó lè jẹ́ kí ìrìn ìṣeré rírin ènìyàn kó dáa mọ́ ọn àti kó má ṣe jẹ́ kí, ó lè jẹ́ kí ẹ pé tí èèyàn bá ń rìn tó ti pẹ́, ẹṣe oò ní máa rọ èèyàn.

Tí n bá wà nínú ọkọ̀, mo máa ń gbìyànjú láti jẹ́ pé kí n má bínú nítorí pé kò sí ǹkan tí ìbínú tó lè dá fún ẹni àti wípé ẹni tí ó bá bínú tí ó bá ń wa ọkọ̀, ó lè jẹ́ kí ó ṣe, kó lè ṣe ǹkan tí ó yẹ kó ṣe nígbà tí ó ń wa ọkọ̀ yìí.

Àwọn ìdojúkọ tó lè wà ní ibi iṣẹ́, oun ni wíwa ọkọ̀ lọ sí ibi iṣẹ́, dídé ibi iṣẹ́ ní ojú ọjọ́ àti kúkúrò ní ibi iṣẹ́ pẹ̀lú pé ìgbà mìíràn iṣẹ́ lè pọ̀ ju owó tí à ń gba lọ. Èyí jẹ́ àwọn nǹkan tí ó jẹ́ àwọn ìdojúkọ ní ibi iṣẹ́

Tí mo bá ti lọ, ó ní ó sọ pé mo máa ń gẹrun mi bí ẹ̀ẹ̀kan ní àárín oṣù. Mo ní ohun tí a fi ń farun, irinṣẹ́ tí a fi ń farun mo ní. Màá lọ sí ilé ìgẹrun. Tí mo bá lọ sí ilé ìgẹrun, wọn fún wọn ní ohun tí mo fi ń farun. Nítorí pé tí èèyàn obá ní irinṣẹ́ ìfarun kò da kí èèyàn lo èyí tí wọ́n ń lò ní ilé iṣẹ́ yìí. Tí mo bá ti fún wọn ní ìfarun, wọn ó lò ó láti bá mi fi gẹ irun mi bí mo ṣe máa ń ṣe irun mi nìyẹn.

Bẹ́ẹ̀ni mo mọ àwọn aládùúgbò mi dáradára nítorí pé bí Bíbélì ṣe sọ pé ká fẹ́ràn ara ẹni kejì wa gẹ́gẹ́ bí ẹran ara wa, mo mọ àwọn aládùúgbò mi dáradára nítorí pé àwọn náà ni a rí lójoojúmọ́, bá ṣe ń jáde, bá ṣe ń wọlé, bá ṣe ń ṣe ohun gbogbo.

Ó jẹ́ ìwà rere tó yẹ pé mo mọ̀ mọ̀ láti máa ṣe pé, à, mo gbọdọ̀ ṣe ìwà wu. Nítorí tí èèyàn bá ṣe ìwà wu, ó lè dinà mọ́ni ní ọ̀nà kan tàbí òmíràn. Àti ipé èèyàn gbọdọ̀ ṣe ìwà wíwú, èèyàn gbọdọ̀ wú ìwà rere sí àwọn ènìyàn bí èèyàn ṣe fẹ́ kí wọ́n wú ìwà sí òun náà. Àti pé nígbà tó bá tú ìwà nípa ìṣúná owó, ṣíṣíran títọ́jú owó àti, àti yàtọ̀ sí pé bí èèyàn ṣe ń ṣe sí èèyàn, ó jẹ́ ìwà tó jẹ́ pé èèyàn gbọdọ̀ mú ní òkúkudun kó má di í pé ẹni tó ti ń ní tẹ́lẹ̀ kò wà nímọ̀

Èmi gẹ́gẹ́ bí ẹni kan mi ò lù eti mi rí nítorí pé mo rí pé kó ń ṣe ọ̀nà tó tọ́ láti jẹ́ pé kí èèyàn fi ara rẹ̀ hàn àti pé àwọn tí wọ́n ń lu etí wọn, wọ́n lè ní ìdí ti wón fi ṣe. Ṣùgbọ́n èmi ò rí bí wipé ó jẹ́ ǹkan tí ó da láti lu etí ènìyàn láìṣe obìnrin. Obìnrin ni mo mọ̀ wipé wọ́n lè lu etí wọn láti wọ yẹtí.

Rárá o, mi ò tíì rìn pẹ̀lú ọkọ̀ ojú irin ri, nítorí pé níbi tí a ti ń wọkọ̀ ojú irin, ó jẹ́ ibi tó jìnnà sí agbègbè tí èmi ń gbé àti wipé mi ò tíì ní ń lò ó láti lọ sí àwọn ìlú tí ó jẹ́ pé ọkọ̀ ojú irin nìkan ni a fi lè dé ibẹ̀ ní orílẹ̀ èdè yìí.

Ó ní àwọn ọ̀nà oríṣiríṣi tí mo fi máa ń tọ́jú ara mi nípasẹ̀ wíwẹ dáradára, fífọ ara mi, gígé èékánná mi, fífọ eyín mi àti wípé gígẹ irun mi ní àkókò. Àwọn ọ̀nà wọ̀nyí ohùn ni mo fi ń tọ́jú ara mi dáradára ní gbogbo ìgbà.

Èmi gẹ́gẹ́ bí ẹnìkan tí ń bá gba òṣìṣẹ́ tuntun sí ilé iṣẹ́, àwọn nǹkan tí mo máa ń wò lára wọn tàbí tí mo máa ń wá lára wọn ni wípé ohun àkọ́kọ́, wọ́n mọ iṣẹ́ yìí láṣepé. Ohun ìkejì ni pé wọ́n jẹ́ ènìyàn òtítọ́. Ohun ìkẹta ni pé wọ́n jẹ́ ẹni tó ní ìwà gidi àti wípé mo tun máa ń wò tó bá mọ̀, tó bá, tó bá ṣe tán láti ṣe ohun gbogbo tó lè ṣe ni pé kí ilé iṣẹ́ kó gboòrò sókè. Ó jẹ́ àwọn nǹkan tí èmi máa ń wò láti kí n tó nínú òṣìṣẹ́ tuntun.

Bẹ́ẹ̀ni etí mi dára nítorí pé mo lè gbọ́ dáradára, mo lè gbọ́ nǹkan táwọn ènìyàn bá sọ, bó jẹ́ ní kẹ́lẹ́ ni tàbí ní ìfọ̀hùn tó lọ sókè. Nítoríná etí mi dára àti pé mo máa ń fi etí mi gbọ́ orin bó jẹ́ níbò ń kẹ́lẹ́ ni tàbí nípa ohùn kíkọ.

Èmi lè fà nígbà tí ó bá ti rẹ̀ mí tí mo ti ṣe iṣẹ́ òòjọ́ tán. O jẹ́ àkókò tó rẹ pé mo máa kọ̀ máa fà fà fà fà ni nítorí pé a ti fi gbogbo apá, gbogbo ipá àti agbára ṣe àwọn iṣẹ́ kan. Èyí ni ìgbà tí mo máa ń fà.

Bẹ́ẹ̀ni, mo ní àwòrán ní ọ̀pọ̀ janturu àwọn àwòrán wọ̀nyí. Mo ní láti fi máa rántí àwọn nǹkan tó ṣẹlẹ̀ ní ọjọ́ iwájú kí n ba lè máa sọ̀rọ̀ nípa wọn àti pé ó jẹ́ ohun tó máa ń mú ni rántí àwọn nǹkan tó ṣẹlẹ̀ ní ìgbà tí àwọn alábágbé ènìyàn tàbí mọ̀lẹ́bí ènìyàn wà pẹ̀lú ènìyàn.

Tí a bá wo orí Íńtánẹ́ẹ̀tì, a lè rí àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ lórísìíríìsí. Èyí fún wa ní àǹfààní àti pé kí n lè mu èyí tó bá wù mí. Nítorí náà, iṣẹ́ ìgbọ̀nsẹ̀ orísìíríìsí ní mo máa ń lò ní àtòrí Íńtánẹ́ẹ̀tì àti ní agbègbè mi bákan náà.

Èmi fẹ́ràn ìbòsẹ̀ tó gùn dáradára, bó jẹ́ dúdú tàbí ti ìyí tó ti ó fẹ́ ní kálánkíni. Mo fẹ́ràn ìbòsẹ̀ tí ó máa ń bò ẹsẹ̀ ènìyàn tó ti lé pọn gidi gan, kó ba lè jẹ́ kí ẹsẹ̀ ènìyàn dúró dáradára nínú bàtà tí èèyàn bá wọ̀

Bẹ́ẹ̀ni mo máa ń pàdé àfojúsùn títà mi, tí mo máa ń rí i dájú wípé ohun tí mo gbé kúrò láti ilé iṣẹ́ kò tó àwọn ǹkan tí wọ́n, wọ́n fẹ́ rà, àwọn oníbàárà mi fẹ́ rà. Nípasẹ̀ èyí, mo máa ń rí i dájú pé mo ta àwọn ọjà tí mo bá gbé tán kí n tó gba òmíràn.

Mo ní aṣọ wíwé, èyí ni a ń lò tàbí aṣọ wíwẹ̀ rẹ, èyí ni a ń lò láti fọ aṣọ mon ní tónítóní. Tí aṣọ bá dòtí dípò kí á lo ọwọ́ láti fọ, a ó lo elé yìí láti fọ aṣọ náà. Ó sì jẹ́ fífọ aṣọ, ó sì jẹ́ kí fífi aṣọ kó tẹ́ni lọ́rùn àti kó rọni lara.

Ní ìgbà tí mo wà ní kékeré, tí a bá ń ṣe eré orí ìtàgé, òun ni mo fò tí a sì ràn mí lọ́wọ́ láti fò. Nígbà náà, òun ni mo kẹ́yìn fò rí. Ṣùgbọ́n tí a bá ń sọ̀rọ̀ nípa fífò lórí bàálù, ọkọ̀ bàálù tàbí ọkọ ojú òòrùn, èmi ò fò lórí ọkọ ojú òòrùn rí.

Àwọn etí gbọ́ tó máa ń ní okùn, òun ni mo máa ń lò. Mio kí ń lo àwọn eyí ti a máa ń fi ṣẹ́ti nítorí àwọn yẹn, wọn ò dára fún ọpọlọ ènìyàn. Àwọn tí gbọ́ tí won máa ń ní okùn tí èèyàn lè lọmọ etí ní ọ̀nà méjì, òun ni mo máa ń lò ní gbogbogbà láti gbọ́ àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé mi ò fẹ́ kí àwọn èèyàn kí wọ́n dìmi lọ́wọ́ láti gbọ́ dáradára.